Podcast. Ni ọ̀pọ̀ ọdún sẹ́yìn, rédíò ni ọ̀nà pàtàkì tí a fi ń gbọ́ ìròyìn tàbí ìfárírọra. Ṣùgbọ́n lónìí, ayé ti yí padà. Podcast ti di ohun èlò tuntun tí ó ń gba gbogbo ilẹ̀ kan láti orílẹ̀èdè Nàìjíríà títí lọ sí òkè òkun. Kí ni ó mú kí podcast ṣe pàtàkì tó bẹ́ẹ̀? Ìmọ̀ ìmọ̀ ni ìmọ̀ ní ìrọ̀rùn. Ọ̀kan lára àwọn ìdí tí podcast fi gbayì ni pé ó lè tẹ́tí sí, ó lè tẹ́tí sí níbikíbi. Yálà ó ń wakọ̀ nínú súnkẹrẹ súngbẹ tàbí súnkẹrẹ súngbẹ tapà ní Èkó tàbí ó ń dáná lọ́wọ́ ní ilé, o lè gbé agbóhùnsáfẹ́fẹ́ rẹ kọ sí etí láti kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ajé, ìlera tàbí ìtàn ilẹ̀ Yorùbá. Kò sọ pé dádán ni kí o jókòó ti ìwé. Podcast ń fún ọ ní àyè láti lo àkókò rẹ ní ọ̀nà tó wúlò. Oríṣiríṣi ẹ̀kọ́ fún ẹni kọ̀ọ̀kan. Kò sí nǹkan tí o fẹ́ mọ̀ tí kò ní podcast ti ti ẹ̀. Ìkẹ́kọ̀ọ́ èdè, ọ̀pọ̀ ènìyàn ló ń lo, ń lo podcast láti kọ́ bí a ṣe ń sọ èdè Yorùbá, Gẹ̀ẹ́sì tàbí Faransé. Ìmọ̀ ìjìnlẹ̀, àwọn onímọ̀ sáyẹ́ǹsì àti ọ̀mọ̀wẹ́ máa ń sọ̀rọ̀ nípa àwọn ìwádìí tuntun tí ó ń jẹ́ kí ọ̀pọ̀, ọ̀pọ̀lọ́wọ́ á jí pépé. Ìtàn àti àṣà, podcast jẹ́ ọ̀nà àgb, àgbáyà láti gba àwọn ìtàn àtọwọ́dọ́wọ́ pamọ́ fún àwọn ọmọ àlàmín tí wọ́n kò mọ̀ nípa àṣà bàbá ńlá wọn. Ǹjẹ́ o ní podcast kan tí o nífẹ̀ẹ́ sí jùlọ tí o máa ń gbọ́?

Iyìn jẹ́ ohun èlò ìṣiri àti ìtẹ̀síwájú nínú àjọṣepọ̀ ní ilẹ̀ Yorùbá. A mọ̀ pé bí a bá yin ni fún ohun tí a ṣe, a ó tún omíràn ṣe. Iyìn kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán, ó jẹ́ ọ̀nà kan pàtàkì láti fi ìmọ̀rírì hàn àti láti fún ènìyàn ní agbára láti ṣe ju bẹ́ẹ̀ lọ. Nínú ayé òde òní, iyin-iyìn ṣìn ń kó ipa ribiribi nínú ìgbésí ayé wa. Iyìn jẹ́ gẹ́gẹ́ bí ìmúra sílẹ̀ fún iṣẹ́ rere. Nígbà tí ọmọdé bá ń ṣe nǹkan tó dára tí òbí sì ń yin, ọkàn ọmọ náà máa ń yọ, a sì fẹ́ láti tún irú nǹkan bẹ́ẹ̀ ṣe. Bákan náà ni lẹ́nu iṣẹ́, ọ̀gá tó bá mọ̀ láti yin àwọn òṣìṣẹ́ rẹ̀ yiò rí pé iṣẹ́ ń lọ ní kọ́mọ kọ́mọ. Iyì ń ṣiṣẹ́ bí epo tí ń mú kí ẹ́ńjíìnì iṣẹ́ rọ̀, tí kò sì ní jẹ́ kí àárẹ̀ tètè mú ẹni tí ó ń ṣiṣẹ́.

Ní ayé òde òní, ímélì tàbí ìránṣẹ́ lórí ẹ̀rọ ti di ohun èlò tí a kò le ṣài lò. Ṣùgbọ́n ìbéèrè náà ni pé ìgbà mélòó ni ó yẹ kí a máa yẹ àpótí ìránṣẹ́ wa wò lójojúmọ́? Bí a bá ń yẹ̀ ẹ́ wò ní gbogbo ìgbà, ó lè ba ìfọkànsí wa jẹ́. Ìyára iṣẹ́ àti ìpín lọ́kàn. Ọ̀pọ̀ ènìyàn máa ń yẹ méèlì wọn wò ní ọgọ́rùn-ún ìgbà lójúmọ́. Gbogbo ìgbà tí notification bá dún, ọkàn wọn a máa ń lọ síbẹ̀. Èyí máa ń fa ohun tí àwọn Ìgbò ń pè ní distraction. Bí ó bá ṣe ń ṣiṣẹ́ pàtàkì kan, tí o sì ń yẹ méèlì wò ní ìṣẹ́jú márùn-ún márùn-ún, ọpọlọ rẹ kò ní lè fọkàn sí i tààrà. Iṣẹ́ náà yóò sì gba àkókò púpọ̀ sí i. Ìmọràn fún ìṣètọ́ àkókò. Àwọn ọmọlúàbí tí wọ́n mọ iṣẹ́ wọn dunjúdunjú máa ń ní àkókò pàtó fún ìyẹ̀wò ìránṣẹ́. Ìgbà àárọ̀ láti mọ iṣẹ́ tuntun tó dé, ìgbà ọ̀sán láti dáhùn sí àwọn ohun tó fẹ́ ìyírapadà, ìgbà ìrọ̀lẹ́ láti parí àwọn ọ̀rọ̀ tí ó kù kí a tó lọ sinmi. Bí a bá tẹ̀lé ọ̀nà yìí, a ó rí pé a ń ṣ'iṣẹ́ púpọ̀ sí i, a kò sì ní jẹ́ kí ẹ̀rọ darí ayé wa. Àláfíà ọkàn. Láìsí àní-àní, ìyẹ̀wò méèlì ní gbogbo ìgbà máa ń fa ìdààmú ọkàn, stress. Ó jẹ́ kí ènìyàn lé rò pé òun kò gbọdọ̀ dẹ̀ wọ́ rara. Ṣùgbọ́n òtítọ́ ni pé ọ̀pọ̀ ló nílò ìsinmi nígbà mìíràn. Ó dára láti pa ẹ̀rọ mọ́ kí o sì gbádùn àyíká rẹ láìsí ìdàgbàdagbà ìránṣẹ́ kankan. Láti lọ tààrà sí kókó ọ̀rọ̀, Iyewo meeli ìyẹ̀wò méèlì yẹ kí ó jẹ́ ohun tí ó fọgbọ́n ṣètò fún, kì í ṣe ohun tí ń jẹ́ àkókò wa run. Bí o bá fẹ́ jẹ ẹni tó mọ iṣẹ́ rẹ, ṣètò àkókò rẹ. Dáhùn sí ohun tó ṣe pàtàkì kí o sì fún ara rẹ ní ayé láti mi.